Ìgbéyàwó ta ṣe gbẹ̀yin, ìgbéyàwó tí ọ̀rẹ́ mi kan ṣe tó gbéyàwó ní àdúgbò wa tí ó ti pẹ́. Ìgbéyàwó kẹ́dẹ̀ rẹ́, ó dùn ún repẹ̀tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wá sí dí ìgbéyàwó yìí. Ìgbéyàwó yìí ló fi so ọ̀rẹ́ mi àti ìyàwó rẹ̀ pọ̀, tá won na fi wá di lọ́kọ láya lónìí.

Ọ̀rẹ́ tó tọ́, ọ̀rẹ́ tó tọ́ ni orí tí èèyàn ṣe fún ọmọlàkejì rẹ̀ tó dínú. Ọ̀rẹ́ tó tọ́ ni ọ̀rẹ́ tí èèyàn le fún ọmọlàkejì rẹ̀ tó jẹ́ pé ọ̀rẹ́ tó kàn tọ́kan, tí òun ṣe ọ̀rẹ́ tí èèyàn fe fi pẹ̀gbọ̀n èèyàn ní ọ̀la. Ọ̀rẹ́ toje tó bá ti ṣe tí wa máa wò, tó máa dúró dipé, à Ọlọ́run nìkan ló máa san ẹ̀san re fún ẹ. Tí òun ṣe pé ohun ngba tó bá ṣe ọ̀rẹ́ yìí tan ẹn, ẹni yẹn a lè padà wá ṣe ọ̀rẹ́ fún ẹ lọ́la. Iyẹn náà pè é ní ọ̀rẹ́ tó tọ́.

Ohun tó máa ń mú mí dùn kodá nígbà tí ọjọ́ ó dára ni pé mo mọ̀ wipé mo sì wà láyé. Won de máa ń sọ̀rọ̀ kan nílẹ̀ Yorùbá wọ́n ní pé tí ẹ̀mi bá ń bẹ, ìrètí sì ń bẹ. Mo dẹ̀ ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn dáradára nítorí pé tí ẹ̀mi bá ń bẹ ìrètí ń bẹ tí èèyàn ò bá ti sí mọ́ láyé ni ìrètí pìn. Nítorí ẹ ni mo ṣe ní ìgbàgbọ́ nínú tí ẹ̀mi bá ń bẹ ìrètí ń bẹ. Nkan tó máa ń fa niyen pé tí nǹkan burúkú bá ṣẹlẹ̀, bí mo bá sa rí pé láyé ni mo ṣi wà, Olúwa ìbùkún ni.

Ní àyíká wa níbí, ní ìgbà kú ìgbà tí nǹkan bá ti lọ sókè, oyè owó tó ń ta nǹkan máa yí padà. Ní ìgbà ki ìgbà tí nǹkan bá dẹ̀ tu wá sílẹ̀, oyè owó máa wá sílẹ̀ náà. Nítorí pé, nǹkan ò dúró dédé nínú káràkátà ní àdúgbò wa níbí báyìí, bó ti je pe bó ṣe wà lórí gbogbo orile àgbáyé nìyẹn.

Ohun tó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ó ju pé kí òṣìṣẹ́ yẹn ó jẹ́ òṣìṣẹ́ tó, tó ṣetán láti ṣe iṣẹ́ kárakára láti jẹ́ kí iṣẹ́ tí à ń ṣe kó yọ. Kó dẹ̀ ní lọ́kàn pé iṣẹ́ tí a fẹ́ ṣe kò da nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà to jẹ pé iṣẹ́ yẹn ò ti ẹ̀ jọ wọ́n lójú. Kọ́ ṣà sí bí àṣìkò wọn tó kọ́ gbówo wọn ni, kò sí nkan tó kàn wọ́n pẹ̀lú boya iṣẹ́ yẹn fẹ́ dà bí kò ní dà, bí iṣẹ́ dà kò dà kò kọn wọn, kó wó yí láyìí kò bá ṣiṣẹ́ ṣé bá ṣe parí, kò gbowó kan lọ ní.

Àwọn nǹkan tí mo máa ń rà, nǹkan tí mo ti rà, àbí tí mo rántí dáadáa oun náà ni power bank ni mo rà níbẹ̀. Ànd kò dẹ̀ jù rirà pé eǹkan abẹ́ẹ̀méjì ni mo ti rà, bi eǹkan abẹ́ẹ̀méjì, mi i rántí mó tí mo se rà power bank níbẹ̀. Ànd power bank náà kó dáadáa, pe mó ṣi ni ikan lọ́wọ́, but o dà pé ó ti bàjẹ́ ńsìnyí, powerbank, ó dára náà ṣùgbọ́n ko won.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn kan wà to jẹ pé máa ń sọ àwọn ti wọn ba sọ pé iyàn kọlàsẹ́dẹ́. Ìyan wa kọlàsẹ́dẹ́ iyẹn túmọ̀ sí pé tí ọmọ Yorùbá bá ń sọ̀rọ̀ tó ohun yẹn tó jẹ pé ohùn tó ń lò ohùn Yorùbá ni wàá ti mọ̀ pé Yorùbá lẹni, bó ti e jẹ́ pé òyìnbó ló ń sọ. Bẹ́ẹ̀ lọ tó mọ ìbò bá ń sọ̀rọ̀ kó náà wọ̀n, ohùn tó bá jáde nínú òyìnbó rẹ̀ bó ti jẹ́ pé òyìnbó ló ń sọ, ìgbà tí ó bá dé ọ̀dọ̀ ẹ, wàá ti mọ̀ pé, ah lagbaja tó ń sọ̀rọ̀ yìí, ọmọ Íbò ni nítorí pé ohùn tó ń jáde ní ẹnu rẹ̀ ó na bí ọmọ Íbò.

Èmi kẹ̀, èmi ò nífẹ̀ẹ́ sí gíláàsì bó ti jẹ́ wípé, eh mi ò kí ń wọ gíláàsì torí gbogbo ohun tí mò ń rí tí mò ń ká lọ, mò ń ríná rí kété kété ní, ṣo ko mi ò nílò gíláàsì. Ó tilẹ jẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lò ní orí fóònù tó dẹ máa ń dá ojú mi láàmú, ṣo ó tí ò, mi ò lò gíláàsì mọ̀.

Tí èèyàn bá fẹ́ fọn ọ̀pọ̀lọpọ̀ inà, ógbọ́n lèèyàn le dá láti fọn. Nítorí pé tí èèyàn kò bá ti ṣe eré ìdárayá laarin àwọn ọ̀rẹ́ e, ò ṣe é ṣe kí èèyàn tóbi jù. Tí èèyàn bá dẹ̀ fẹ́ fọn, ni láti máa ṣe àwọn eré ìdárayá dáradára. Tí o je pe èèyàn má láàgùn dáadáa, tí èèyàn dẹ́ jẹ́ kó jẹ́ gbogbo ìgbà lè yàn ṣẹ.

Àwòrán ilé bá ṣe n lò, ó ti lè jẹ́ wípé èmí o nífẹ́ sí kan máa wó àwòrán kiri lọ tún lò síbò yó. Ó dá ẹ gbọ́ tẹ́jẹ́ pé ó máa ń jẹ́ kí èèyàn rántí ọjọ́ bí i àǹkóò tí èèyàn ṣe nígbà tí èèyàn fi dá àwọn àwòrán yẹn. Àwọn àwòrán yìí mú lẹ́ mó máa ń tọ́jú rẹ̀ ni. So tàwòrán bá dẹ̀ ti pẹ́ bẹ́ẹ̀ yẹn, tí èèyàn bá rí èèyàn tẹ́jọ́ fẹ́ tẹ́jọ́ wà nígbà tí ẹ yà, inú yìí máa dùn láti rí.